Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Bo bá ṣe wá sí náà ni. Tí ìṣòro bá wà ní kékeré, màá kojú ẹ ní kékeré. Tó bá wà ní ńlá, màá kojú ẹ lái. Ṣùgbọ́n mi ò n fi, mi ò n fi, mi ò n fi ń ṣe eré. Bo bá ṣe wá sí, òhún ni mi ṣe maá n. Bí ìṣòro bá wà, bo jẹ́ ìṣòro kékeré àbí ńlá, màá kojú rẹ tààràrí.

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀? Ẹ̀ekan láàrín ọ̀sẹ̀ oun ni mo máa ń ní ìpàdé. Ìpàdé ta máa ń ṣe ní ibi iṣẹ́ wa ẹ̀ekan láàrín ọ̀sẹ̀ òun ni a máa ń ṣe. Nítorí náà ẹ̀ekan láàrín ọ̀sẹ̀ ni mo máa ń ní ìpàdé.

Data to máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ pọ̀ tó. Data tí mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ máa ń pọ̀ o, aà, ó ma pọ̀ o, ó ma pọ̀ torí nǹkan tí mo máa ń ṣe lórí Íńtánẹ́ẹ̀tì ó máa ń pọ̀. Nítorí náà, data tí mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀, data náà máa ń pọ̀ gidi gan ni, ó máa ń pọ̀ gan.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? N e kan láàrín ọ̀sẹ̀, è kan láàrín ọ̀sẹ̀ ni mo máa ń fọ ọkọ̀. Mo má ń gbe lọ sọ́dọ̀ àwọn tí wọ́n máa ń fọ ọkọ̀. Ẹ̀ kan láàrín ọ̀sẹ̀, táyé bá wá gbà mí mo lè fọ bí ẹ̀meìjì, ṣùgbọ́n táyé ò bá gbà mí, ẹ̀ kan péré ni mo máa ń fọ láàrín ọ̀sẹ̀, ẹ̀ kan.

Ìgbóná jẹ́jẹ́ irú wo ni o fẹ́ràn nínú iyàrá rẹ? Ìgbóná jẹ́jẹ́ tí mo fẹ́, tí mo fẹ́ràn, òun ni ẹ́, ìgbóná, ìgbóná jẹ́jẹ́ LG, LG torí ó dáa gan, ó máa, ó dára gan ni.

Ṣé o máa ń kọ ìròyìn níbi iṣẹ́? Mi ò kí ń kọ ìròyìn o. Mi ò kí ń kọ ìròyìn. Kì í ṣe iṣẹ́ tí èmi máa ń ṣe nìyẹn. Mi ò kí ń kọ ìròyìn. Iṣẹ́ tèmi kò jẹ́ mọ́ pé kí n máa kọ ìròyìn. Kò jọmọ́ rárá.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Ẹ à, bí mo ṣe máa ń darí àwọn, darí àwọn òṣìṣẹ́? Òhun náà ni pé mo máa ń darí wọn dáadáa, mo máa ń bá wọn sọ̀rọ̀, òfin sì wà tí mo máa ń lò láti fi lè darí wọn. Òfin wà tí mo máa ń lò láti fi lè darí wọn kí n má lè sì wọ́n darí.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín? Ó ti pẹ́ o. Nígbà èwe è mi nìyẹn o. O ti pẹ́ tí mo ti ṣe. O ti pẹ́ tí mo ti kẹ́yìn lọ wo eyín. O ti pẹ́ nígbà mo fi wà ní kékeré ni. O ti pẹ́ gan an.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Mo máa ń fẹ́ràn kí n sí fèrèsé ọkọ̀, ìyẹn ti n ba ń jáde kí atẹ́gùn kó má wọlé, tí'm ba ń lọ lójú pópónà, mo máa ń fẹ́ràn kí n sí fèrèsé ọkọ̀ kí atẹ́gùn kó lè máa wọlé sínú ọkọ̀. Mo máa ń fẹ́ràn rẹ̀

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù, ojú ọjọ́ to jẹ́ pé o máa dà bi pé ojo fẹ́ ro ṣùgbọ́n ojọ ònírọ́ tí gbogbo e òótú tú, ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni yen.

Ṣé o mọ̀ bí a ti ń yàwòrán? Àhà, mo mọ̀ yà dáadáa. Mo mọ bọn ṣe ń yàwòrán dáadáa. Mo mọ bọn ṣe ń yàwòrán. Mo mọ ba ti ń ṣe yàwòrán. Kì í ṣe nǹkan tó le. Kì í ṣe nǹkan tó le. Mo mọ̀ yà.

Báwo ni o ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò? Hmmm, bí mo ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò. Ehn, mo máa, àwọn ẹrù tí m bá fẹ́ dì, màá ti tètè dì kalè kótó di ọjọ́ tí mo fẹ́ rìnrìn àjò. Gbogbo ohun tó yẹ kí n ṣe ní ètò màá ti ṣe kalè.

Báwo ni o ṣe má ń ṣètò owó iṣẹ́? Owó iṣẹ́ boya ti máa yálà bóyá mo fẹ́ san owó iṣẹ́ fún àwọn kan. Bóyá pé emí náà bá gba iṣẹ́ tí mo sì tún wá tún tí mo gbé fún àwọn kan, kò bá mi ṣe, ninu owó tí n bá ti gbà náà ni màá ti ṣètò èto ẹ̀ tí ètò yìí tí wọ́n fẹ́ gbà tí màá fi san fún wọn.

Ibi wo ni o fẹ́ràn lọ jù? Ibi tí mo máa ń fẹ́ràn kí n lọ jù. Ó wà báyìí. Ibi tí n máa ń fẹ́ràn kí n lọ jù. Boya ni ilé ijó.

Kíni oúnjẹ tí o fẹ́ràn jù ráìsí àti ẹ̀wá pẹ̀lú ata díndín tó wà ní pọ̀nmọ́, pọ̀nmọ́ tó ká tó rọ̀ tó sì ní bọ̀kọ́tọ̀ nínú tàbí ẹja odò? Oúnjẹ tí mo fẹ́ràn jù ni.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ? O ti ṣe díẹ̀ o. O ti ṣe díẹ̀ tí mo ti lọ. O ti ṣe díẹ̀. Ka mọ́ pàrọ́, o ti ṣe díẹ̀ tí mo lọ kẹ́yìn. O ti ṣe díẹ̀

Kí ni o máà ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀ rẹ? A, mo ma ń tira kakiri ní ìmọ̀, kilé ní ìmọ̀ kún ìmọ̀ tí mo ní lóyún bí lórí iṣẹ́ tí mò ń ṣe. Mo ma ń tira kaki ní ìmọ̀.